Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mò ń rántí àlá mi lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà tí ń bá ti lá àlá náà ni mò ma rántí. Kò, kí í ṣe gbogbo àlá ni a máa ń rántí. Àwọn kan o máa wà o máa lọ àwọn mìíràn a máa tètè máa rántí.